Bẹ́ẹ̀ni, nígbà tí mo kọ́kọ́ wá sí ìlú Èkó ní Nàìjíríà, mo gun àwọn mọ́tò alùpùpù tó máa ń pariwo tí ẹ bá ti wà nínú mọ́tò. Àwọn kọ̀ńdọ́tọ̀ náà sì máa pariwo wọlé, wọlé, wọlé, wọlé. Àwọn-- mo èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé ìlú Èkó ni mí nígbà náà.

Ọjà tuntun, ó máa ń jáde ní oṣù kẹjọ sí oṣù kẹsàn. Ẹrú ọjà tuntun bíi iṣu náà sì máa ń jáde ní oṣù keje sí oṣù kẹjọ ló máa ń jáde.

Nígbà èwe mi, mo fẹ́ràn ẹ̀kọ́ alábídi ni mo fẹ́ràn jù nígbà èwe mi. A, b, d, e. U àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ràn nígbà èwe mi. Ṣùgbọ́n nígbà tí mo wá bẹ̀rẹ̀ sìn ni dàgbà.

Nígbà tí ọwọ òwúrọ̀ àbí ọ̀sán, ìgbà mìíràn ni ọwọ́ ìrọ̀lẹ́. Sùgbọ́n òwúrọ̀ yẹn jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa fà dáadáa ju ọ̀sán tàbí ìrọ̀lẹ́.

Áàpù tí mo máa ń lò jù, tí mo fẹ́ràn láti máa lò ni Google, Google Play Store. Mo fẹ́ràn láti lo Google. Mo sì fẹ́ràn láti máa lo, AI tó ṣẹ̀ṣẹ̀ jáde. Mo fẹ́ràn láti máa lo AI.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju òun ni èso ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ dáadáa. Lẹ́yìn ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ tí mi ò bá rí ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́, mo máa ń jẹ watermelon tàbí apple. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù òun ni ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́. Lẹ́yìn ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́, mo fẹ́ràn èso máńgò.

Ah! Ìrántí ìgbà ọmọdé mi, mo rántí pé nígbà tí mo wà ní kékeré, tí mo akúkọ tí mo rántí, mo máa ń lọ bá àǹtí mi ta àwọn puff puff, meat pie ní etí odò, mo sì máa ń tà gan-an.

Ah! Mo máa ń sùn ní ọ̀sán leekokan ko n ṣe lójojúmọ́ o. Boya ti ń bá ti ṣiṣẹ́ tó ti rẹmi, àkókò tí orun yẹn bá wá, màá sùn. Bo jẹ́ ìṣẹ́jú ogún ni mo lè fi sùn. Máa ni kẹ́eyan kankan kó má disturb mi.

Rárá o, mi ò ní gíláàsì oòrùn, mi ò kí ń lo gíláàsì. Ojú mi ó mọ́lẹ̀ kedere, òun ni mo fi máa ń ríran, mi ò kí ń lo gíláàsì. Ojú mi n mo fi ń ríran, a! Mi ò lo gíláàsì.

Ah! Ètò mi fún ìparí ọ̀sẹ̀ tí a wà yìí, mo ní patí tí mo fẹ́ lọ. Ètò ìgbéyàwó tí a fiwé pè mí sí. Ìkan nínú àwọn ọ̀rẹ́ mi àbúrò wọn fẹ́ ṣe ìyàwó, wọ́n sì fiwé pè mí.

Rárá o, mi ò kí ń mu Ògùn lójoojúmọ́, tí ó bá rẹ̀ mí ni mo máa ń mu Ògùn. Bóyá mo ní àìsàn ibà ni mo máa ń mu Ògùn, ṣùgbọ́n tó bá rẹ̀ mí, mo máa sinmi àbí kí ń sùn, ara mi á sì wá okay.

Haa, mo ní aṣọ tí n máa fi ń wẹ̀. Gbogbo ìgbà tí mo bá lọ sí ibi ilé ìwẹ̀, máà mú àwọn aṣọ mi dání tí n máa fi ń wẹ̀. Yálà ni kó jẹ́ èyí tí à ń pè ní odò àwọn tó ń wẹ̀.

Mo ní Olóhun fún mi ní ìlera piipe, torí mi kì ń fi ìgbà gbogbo ṣe àìsàn. So, mo ní ìlera pípé, tí ó bá ṣe beni pé mo ṣe iṣẹ́ ó ti rẹ̀ mí tí ń bá ti wẹ, tí mo sinmi ara mi á padà sipò.

Ah! Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, òun ni oṣù tí a ṣẹ̀ṣẹ̀ ń lọ tán, oṣù December. Oṣù December jẹ́ oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún nítorí pé ayẹyẹ ọjọ́ ìbí Jesu Kristi àti pé àwọn oríṣiríṣi ayẹyẹ ló máa ń wà ní àkókò náà.

Mi ò kọ́ iṣẹ́ kankan torí nígbà tí mò ń lọ sí ilé ìwé ó wù mí kí n kọ́ iṣẹ́ àwọn tó máa ń rán aṣọ. Ṣùgbọ́n àti mú ilé ìwé kí a dàpọ̀ pẹ̀lú iṣẹ́ kíkọ ó jẹ́ nǹkan tí kò rọrùn fún mi nígbà náà. Mo fi ìkan sílẹ̀ fún ìkan ni.

Bẹ́ẹ̀ ni, mo ní káàdì ilé-iṣẹ́ mi lọ́wọ́. Nítorí pé ní ilé-iṣẹ́ mi tí káàdì ilé-iṣẹ́ wa tó bá tiń lọ bí ọdún, bí márùn-ún sí mẹ́wàá, wọ́n máa ń ṣe tuntun mi, wọn a mu fún, wọn a tun fún wa. Èyí tí a tiń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n á gbà yẹn ní ọwọ́ wa, a sì bẹ̀rẹ̀ sí ní lo tuntun tí wọ́n bá fún wa.

Mo fẹ́ràn eré ìdárayá orí ìtàgé. Ó jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀. Eré orí ìtàgé, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Mo sì máa ń mọ̀, ẹni ta n bá ń ṣe, o máa mọ̀

Mo fẹ́ràn orin kíkọ lọ́pọ̀lọ́pọ̀ torí akọrin ni mí ní ilé ìjọsìn wa. A bá má kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ tàbí ka má kọrin sókè. Mo nífẹ̀ẹ́ sí ká máa yin Ọlọ́run torí, mo fẹ́ràn láti yin Ọlọ́run.

Office mi ó máa ń ṣíni dédé. Aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo òṣìṣẹ́ máa ń wọlé sí ilé iṣẹ́ wa. So aago mẹ́jọ òwúrọ̀ office mi á ti wà ní ṣíṣí. Wọ́n a ti bá mi tún un ṣe. Wọ́n bá dé tí tún un ṣe, máa wọnú lé iṣẹ́ bẹ̀rẹ̀ ni.

Rárá o, mi ò fún èyàn lẹ́jẹ̀ rí o. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó le fún ènìyàn ní ẹ̀jẹ̀ torí ẹ̀jẹ̀ mi ó jẹ́ O positive, àwọn donor tó máa ń fún ènìyàn ní ẹ̀jẹ̀.

Rárá o, mi ò ní irugbàn, obìnrin ni mí, mi ò ṣe ọkùnrin tó máa ń fòrògbòn, wẹ̀ àwọn obìnrin kan náà wà tó máa ń fòrògbòn, ṣùgbọ́n èmi, mi ò ní rògbàn, mi ò ní rògbàn.

Olorun má jẹ a rógun ẹkùn o, mi ò tí è lè sọ pé ìgbà báyìí ni mo ti sunkún. KÓ n ṣe pé mi ò sun kún rí o, mo rántí nígbà tí bàbá mi ṣe tán ṣaláìsí, mo sun kún. Àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan náà wà tó máa ń gbomi jẹ lójú ènìyàn, ṣùgbọ́n ó ṣe díẹ̀ tí mo ti sun kún.

Tí èèyàn bá fẹ́ mú èrò tuntun, mo máa rònú si. Igba mìíràn, àwọn èrò tuntun a sọ sí mi lọ́kàn. Tí ó bá dé tí sọ sí mi lọ́kàn, mo máa múlò. Tí n bá wá múlò, tí mo bá ríi wípé ǹkan tó máa ṣe mí láǹfààní ni, màá sọ fún àwọn ènìyàn tó wà ní àyíká mi.

Mo fẹ́ràn láti máa di irun mi, mo máa ń di àdìmọ́lẹ̀, irun àdìmọ́lẹ̀. Mo sì fẹ́ràn láti máa dé àwọn irun tí a ti ṣe sílẹ̀, torí mi ní ọrẹ ọ̀fẹ́ láti máa jókòó fún wákàtí pípẹ́, fún irun ṣíṣe.

Ẹgba ẹẹmeji láàrin ọsẹ, ní mọ má rà èpò si okọ̀ mí, tí n ba lo lọ sibi iṣẹ, mo lẹ lo rà èpò kí n lo lọ sibi iṣẹ bi ẹẹmeta. Ẹpọ ẹmeji láàrin ọsẹ, mọ má rà èpò sínú okò mi, tí bá ri pé èpò to wà n bẹ o ti lo lẹ.

Ah! Àkókò tí mo máa ń lọ sùn, ooo, àkókò bí i ago mẹ́sàn-án alẹ́, ìgbà mìíràn ago mẹ́wàá alẹ́. Tí n bá dẹ̀ fẹ́ gbọ́ ìròyìn àgbáyé, màá sùn ní ago mẹ́wàá bá kọjá tí bàá gbọ́ ìròyìn tan.

Èmi ò kín ṣe awòrawò, mi kì í wo ìràwọ̀. Àwọn kan wà tó jẹ́ pé awòrawò ni wọ́n, wọ́n fẹ́ràn láti máa wọ̀. Ṣùgbọ́n èèyàn bíi tèmi, èmi ò kí ń wo ìràwọ̀, mm-mm, èmi kì ń wo ìràwọ̀

Ah! Mi ò fẹ́ràn yíya àwòrán ṣùgbọ́n ọmọ mi, ó fẹ́ràn ká máa ya àwòrán. Èmi ò mọ̀ bó ṣe ń ya àwòrán. Bẹ gbéṣe àwòrán fún mi pé kí n ya, mi i mọ bí mo ṣe máa yá, màá gbe fúnyàn ní tón máa bá mi yá.

Ah! Ayélujára òpó, àwọn òpó tí mo mọ bíi ayélujára bíi ajẹ́rìí, bíi àwọn fóònù ta fi ń pe ara wa tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, àbí mi sì á mọ bí méjì sí mẹ́ta ná. Ṣùgbọ́n ìbéèrè ná ò kú díẹ̀ ká.

Mo fẹ́ràn ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi. Mo fẹ́ràn ọjọ́ ìsinmi dáadáa torí mo máa ń ní àkókò láti sinmi. Mo ní a kò máa lọ sí ilé ìjọsìn, a yin Ọlọ́run. Tí a bá ṣe tán tí ń padà wálé, máa wá sinmi.

Ah! Ó dára kí ènìyàn máa tọrọ àforíjì torí tó bá ṣẹ ènìyàn, lọ tọrọ àforíjì. Èmi máa ń tọrọ àforíjì o, àmọ́nye àwọn ènìyàn tó jẹ́ pé tí n bá ti ṣẹ̀ wọ́n, màá lọ bá wọn, "Ẹ jọ̀ọ́, ẹ fọrí jìn mi." Mélòómélòó là wá gan-an tí í ṣe t'Ọlọ́run tí ń f'oríjì wa, màá lọ bá wọn máa bẹ̀bẹ̀.

Kò ṣe gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí mi ni mo máa ń gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan wà tó yẹ kí ènìyàn máa dàbọ̀ bọ̀ nípa ara ènìyàn. Kò ṣe gbogbo nǹkan èmi máa ń gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Ara àwọn ọ̀nà tí mo fi ń dàbọ̀ bọ̀ ara mi nìyẹn.

Mo fẹ́ràn láti lọ sí abúlé. Mo fẹ́ràn láti lọ sí abúlé torí tí bá lọ sí abúlé, gbogbo àwọn ohun kan tí ẹnu ń jẹ, gbogbo rẹ̀ ló wà níbẹ̀. Kò de nṣẹ́ pé wọ́n máa fi fatalizer sí i, gbogbo nǹkan tó wà l'abúlé ló wà natural. So ìdí nìyẹn tí mo fi fẹ́ràn abúlé.

Rárá o, èmi ò tí è fẹ́ràn pé kí a máa ra oúnjẹ níta. De bi tí màá ti lọ máa ra oúnjẹ ní òpópó-ònà. Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ níta. Mo máa ń dáná oúnjẹ nínú ilé mi tí ebí bá pa mi máa dáná, màá jẹun, tí bá sì lọ sí ibi iṣẹ́, màá jẹun. Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópó-ònà.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ mi, òun ni àwọn irinṣẹ́ ta máa ń lò níbi iṣẹ́. A gbọ́dọ̀ dáàbò bo àwọn irinṣẹ́ ta máa ń lò níbi iṣẹ́, a sì máa ń dáàbò bo wọn. A kì í fẹ́ kí ó ṣónù tàbí kí wọ́n jí lọ.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju, ah, ẹ̀fọ́ ṣọkọ yọkọ́tọ̀, ẹ̀fọ́ gbúre, àti ẹ̀fọ́ úgú. Ah, mo máa fẹ́ràn àwọn ẹ̀fọ́ mẹ́tẹ́ẹ̀ta yìí o. Mo fẹ́ràn àti máa jẹ ṣọkọ yọkọ́tọ̀

Mo fẹ́ràn láti máa rìn ní ìsàlẹ̀ ju òkè lọ, torí gbogbo nnkan tó bá ti ń lọ bí òkè bí òkè, ẹ̀rù máa ń bá mi. Ṣùgbọ́n kèèyàn rìn nìsàlẹ̀, mo fẹ́ràn e lọ́pọ̀lọpọ̀. Ẹ̀ekọ̀okan mo máa ń rìn lọ́kè.